Ṣé o máa ń ṣe ìpè fídíò? Ṣé o máa ń ṣe ìpè fídíò? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò. Ìpè fídíò jẹ́ nǹkan tí mo fẹ́ràn gidi gan-an, nítorí pé ó máa ń lè jẹ́ kí n rí ẹni tí mo n bá sọ̀rọ̀ dáadáa. Mo ma ri ẹni náà, màá dé lè rí nǹkan tí ẹni náà ń ṣe. Mo fẹ́ràn ìpè fídíò dáadáa. Ó jẹ́ ǹkan, ó jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe, pápa jù lọ lórí WhatsApp. Ẹ̀rọ ìbá, ẹh, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi mo máa ń fi pè éyàn, mo dè máa ń fi n bá àwọn, àwọn oníbàárà mi sọ̀rọ̀. Ìgbà mi ti n ba fe je, ti ba fe ki won ri nkan ti won fe ra, mo maa se ipee video. Àán, pẹ̀lú yẹn wọ́n á lè rí dáadáa. Wa le ri nkan t'awon fe, t'on ba fe, won maa ra, ti won ba a fe, won ma ra imii.

Ṣé o mọ bí a ti ń gun kẹ̀kẹ́? Ṣé o mọ bí a ti ń gun kẹ̀kẹ́? Bẹ́ẹ̀ ni, mo mọn bí a ti ń gun kẹ̀kẹ́ dáadáa. Látìgbà tí mo kéré àti ìgbà èwe, òun ni mo ti ń gun kẹ̀kẹ́. Ẹ̀, mo máa ń gun kẹ̀kẹ́ ìgbà mí tí wọ́n bá fún mi lówo. Owó yẹn n fi lọ gun-- ń fi lọ, ẹ́, gun kẹ̀kẹ́ ni, ń fi lọ rentì kẹ̀kẹ́. À, èmi àtàwọn ọ̀rẹ́ mi a máa ń ṣe, a má a ṣe, ẹ́ẹ̀, a má, a má, a má a sáré, a má a ṣe eré, ẹ́ẹ̀, a má a ṣe àwọn eré tó je pẹ́, a má a fi kẹ̀kẹ́ sáré. Ohun tó bá gbegbá olókè, a má a ń fún un, a má a ń dá owó fún ẹni náà. A máa ń gun kẹ̀kẹ́ dáadáa àti kékeré, òun ni mo ti fẹ́ran kẹ̀kẹ́. Mo rántí ìgbà tí mo má a-- tí mo, tí mo yi kéré. Nítorí kẹ̀kẹ́, mo máa ń lọ sí ilé ọ̀rẹ́ mi kan tó ń pè Moses. Lọ́jọ́ ọjọ́, lọ́jọ́ saturday tí n bá lọ sí school báyìí, àárọ̀ kùtùkùtù, n tí jí lọ sọ́dọ̀ ẹ̀ nítorí kẹ̀kẹ́. Màá tún bá ṣiṣẹ́ ilé. Gbogbo iṣẹ́ tó, tó yẹ kó ṣe fún rẹ̀, n bá a ṣe. So that, a le tètè se gbogbo nkan ta fe se, ka a le gbe kẹ̀kẹ́ jáde lo ṣeré. Ẹ̀ mọ̀ pé, ẹ́ẹ̀, ayé ọmọdé nìyẹn. A ìgbà yẹn a ṣi kéré. A yì kéré gan an, a yi kéré gan. Mo si wa ni ile ile ìwé akoko iyen primary school ti àwọn èdè gẹ̀ẹ́sì maa n pe. A máa ń ṣe àwọn gbogbo kini-- ìgbà mí tí n bá jókòó, tí n bá rántí àwọn kíní yẹn, nǹkan máa ń rẹ́rìn ni. So, mo máa ń gun kẹ̀kẹ́, mo mọ́ bí won se gun kẹ̀kẹ́, mo dẹ̀ fẹ́ran e gan.

Iṣẹ́ tó nira jù fún mi ni àwọn iṣẹ́ wà, àfi ta bá fẹ́ parọ́ fúnra wa. Iṣẹ́ o, kò sí iṣẹ́ kan tó, tó rọrùn, kò sí iṣẹ́ kankan tó rọrùn pàápàá jùlọ ní orílẹ̀-èdè Nigeria tí mo wà àti gbogbo àgbáyé. Kò síṣẹ́ kan tó rọrùn báyẹn. Gbogbo iṣẹ́ ló le. Àmọ́ ó láwọn iṣẹ́ tó jẹ́ pé wọ́n le gidi, ó le tó jẹ́ pé, ó le gan-an. Iṣẹ́ tí mi ò, tí mi ò fẹ́ràn rárá, rárá, rárá, rárá, rárá, rárá, ìyẹn òun ni iṣẹ́ bíríkìlà. Ìyẹn àwọn t'ọ́n máa ń kọ́lé, iṣẹ́ bíríkìlà àwọn t'ọ́n máa ń kọ́lé. Mi ò fẹ́ràn iṣẹ́ yẹn rárá, rárá, rárá, rárá nítorí pé iṣẹ́ tó le ni. Èmi ò dẹ̀ lápọ̀n-ọ́n, mi ò lágbára láti máa ṣiṣẹ́ irú bẹ́ẹ̀. Àwọn iṣẹ́ tí ó, tó le ni, ní pé ká máa gbé àwọn block táa máa fi ń kọ́lé, àwọn brick ilé, ka máa gbe, ka rùú sórí, ka máa, ka máa, ká má po ìyẹ̀pẹ̀ àti òkúta àti simẹ́ǹtì pọ̀. Ka máa rùú sórí. Gbogbo kiní yẹn, mi ò fẹ́ràn ẹ̀ rárá nítorí pé mi ò lára àti máa ṣe àwọn kiní yẹn. Mi ò fẹ́, mi ò fẹ́ lára, rárá mi ò like rẹ̀. So ìyẹn gangan ni mi ò, òun ni mi ò fẹ́ràn. Mi ò, mi ò fẹ́, mi ò fẹ́, mi ò fẹ́. Ó nira gan-an, èmi mi ò lè parọ́ tàn yín. Ó nira gidi gan-an. Mi ò fi bẹ́ẹ̀ gba tiẹ̀.

Ṣé o jẹ́ ẹni tí kò jẹ ẹran? Ṣé o jẹ́ ẹni tí kò jẹ ẹran? Rárá o, mo rò wípé mi o fẹ́ran ẹran gidi gan kin ṣa máa rẹ ẹran. Mo le jẹ ẹran láti ojúmọ́ títí dalẹ, ata àárọ̀ títí dalẹ. Mo fẹ́ran ẹran tó dá, mo fẹ́ran ẹran dáadáa. Kàkà tán bá wá, bá wọ́n á din, ẹni tán bá bọ̀ náà mo máa jẹ, mo máa ń jẹ bíbọ̀, mo máa ń jẹ bíbọ̀. Àmọ́, èyí tí mo fẹ́ran jù ni, ìtán tí din, tí wọ́n bá ti din tán, wọ́n á fi, wọ́n á fi minerals kékeré kan sí sẹ́gbẹ́ e, inú mi á mọ́, inú mi yóò máa dùn ni. Ọjọ́ yẹń báyìí, ọjọ́ ìrẹ́ ni. Kin sa máa rẹ́ rìn, mo, mo fẹ́ran ẹran dáadáa, dáadáa.